Tí mo ṣe máa ń kojú àwọn ohun ìṣorò ibi iṣẹ́, àwọn ìṣorò tó wà níwájú mi, máa kan funwon leyoo kookan, máa ma handle e ni eyo kọ́okan, títi ti máa fi ìyànjú ẹ, mi kí ń ṣe gbogbo pọ́ ní ẹekan náà. Nítorí ó lè fa ìdáru Bí ò bá ń kojú ìṣorò, to bá mú ìṣorò ní ẹyọ kookan, ó máa ní ìyànjú.

Tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe, mo máa ń kọ sínú dáírì mi. Maa wa máa mú iṣẹ́ náà ní ẹyọ kan kan, màá ṣe ti àkọ́kọ́, màá ṣe ti ẹlẹ́ẹ̀kejì, màá ṣe sí sí sí sí. Láì ṣe báyìí, iṣẹ́ yìí kò ní jẹ́ ìrọ̀rùn fún mi. So, nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń kọ gbo iṣẹ́ tó yẹ kí n ṣe pátápátá. Mo máa ń kọ gbogbo e sínu dáírì mi náà, ìyẹn, ìyẹn ikìní. Leyin iyen mà wá bẹ̀rẹ̀ sí mú lẹ́yọ̀ kan kan kí gbogbo iṣẹ́ náà ko lé níyànjú.